Nípa bí a ti ń fọn, mi ò mọ̀ bí a ti ń fọn, nítorí pé mi ò sún mọ́ àwọn tó jásí pé wón mọ̀ nǹkan fọn láti ìpìlẹ̀. Nítorí náà mi ò ní ìmọ̀ nípa rẹ̀. Mi ò lè mọ̀ bí a ti ń fọn ǹkan. Bóya fẹ́rẹ̀, bóya-- o tó bá jẹ́ ti fẹ́rẹ̀, mo mọ bí wón ṣe ń fọn fẹ́rẹ̀. A máa ń fọn trumpet fún ìwo, mi ò mọ̀

Mi ò fẹ́ràn jíjó. Ijó jíjó kì ń ṣe fún ọkùnrin bíi iru temi. Kò sí n tí mo fẹ́ máa jó sí. Lẹ́yìn tí máa fẹ́, tí ba dẹ fẹ́ na ra bóyá mo wà láàrin àwọn ènìyàn níbi tí a ti ń dunú. Eleyii to jásí wípé ó ṣọ̀wọ́n. Nítorí náà ká máa jó yẹn ki ì ṣe ǹkan fún mi.

Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju, oun ní èso watermelon. È mo fẹ́ràn láti máa jẹ èso yẹn. O jẹ́ ọ̀kan nínú àwọn èso tí mo fẹ́ràn láti máa jẹ nínú gbogbo àwọn èso pátápátá. Ití mo tún fẹ́ràn ni ọsàn, òun àti watermelon, mo fẹ́ràn méjèèjì gan.

Bí mo ṣe máa ń ṣe àdúrà, òní wípé tí mo bá jí ní òwúrọ̀ kùtùkùtù, ọ̀nà ni mo máa ń ṣe, òní mo máa n bẹ̀rẹ̀ ṣíṣe àdúrà. Tí n bati jí gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ ìrú ẹṣin tí mò ń ṣe, tí mo jẹ́ lẹ́ṣin Mùsùlùmí, màá díde, màá sin gbogbo ara mi nípa ṣíṣe àluàlá, nípa pé màá mán ara kó lè mọ́ tónítóní, màá dẹ̀ ṣé àdúrà.

Èdè tí ó wù mí láti kọ́ tí mo fẹ́ kọ́, òun ni èdè Arabic. Èdè yẹn jẹ́ èdè tí mo nífẹ̀ẹ́ sí gan, tó dẹ́ wù mi láti mọ̀. Tí ó bá jẹ́ sí pé tí mo bá ní ibi tí màá ti kọ́ ní kíkọ iyekooro, ó wù mí láti kọ́

Bẹ́ẹ̀ni, ọkọ̀, mo ní ọkọ̀ eléití mo máa ń gbé lọ sí ibi iṣẹ́, tí mo bá ń lọ sí ibi iṣẹ́ ní ojoojúmọ́. Mo ní ọkọ̀ tí mo máa ń gùn, tí mo máa ń gbé lọ. Bóyá ibi iṣẹ́ ni, bóyá ibi tó jìnnà ni, mo ní ọkọ̀ tí mo máa ń gbé lọ gbogbo ní.

Ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá dúró de ǹkan, kò sí púpọ̀ nínú ohun tí mo lè ṣe tí mo bá ń dúró de ǹkan ju kí ń má ṣe ǹkan mi lọ. Kí àkọ́kọ́ o má ba à ṣofo, ko ma ba à jásí wípé mi o ní ní ohun tí màá fi wákàtí yẹn tí màá fi ṣe.

Ìgbà tí mo kẹ́yìn lọ sí ọjà, ó jẹ́ ṣé kìí ṣe inú ọ̀sẹ̀ yìí na nìí. Mo ti dé ọ̀sẹ̀ inú Mo ti dé inú ọjà nínú ọ̀sẹ̀ yìí. Bo yá ọjọ́ méjì sí mẹ́ta sẹ́yìn mo ti dé inú ọjà. Òrèkòre ni mo máa ń lọ sínú ọjà nítorí kó súmọ̀ ibi tí mo wà.

Ìgbà tí mo máa ń wojú àwòrán kì í jẹ́ ìgbà tí ó pọ̀ nítorí pé púpọ̀ àsìkò mi iṣẹ́ ni mo máa ń fi ń ṣe. Nítorí náà mi ò ní àkókò láti máa fi wo àwòrán lójoojúmọ́. Ẹ̀ẹ̀kookan ni mo máa ń wò.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òun ni lápapọ̀, iyán àti ẹ̀fọ́ tàbí ẹ̀fọ́ tí wọ́n ṣe pẹ̀lú ẹ̀gúsí. Oúnjẹ tí mo fẹ́ràn nìyẹn tí mo fẹ́ràn láti máa jẹ. Nínú gbogbo àwọn oúnjẹ, mo fẹ́ràn rẹ̀ gan.

Adùn tí mo fẹ́ràn nínú ice cream. Ice cream ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ kì í ṣe ǹkan tí mo fẹ́ràn, nítorí náà kò sí adùn kan tí mo lè gbádùn nínú ice cream. Ice cream ò kí ń ṣe ǹkan tí mo fẹ́ràn láti máa mú, nítorí pé ó ní jẹ̀dí, ǹkan aládùn rẹ̀ o ti pọ̀ jù, nítorí náà mi ò kí ń mú.

Aṣọ ìbora mo máa ń fi bo ara nígbà tí mo bá fẹ́ sùn. Tó bá já sí pé a wà nígbà ọyẹ́ mo máa ń lo aṣọ ìbora. Àmọ́ tó bá jẹ́ pé àsìkò ìgbà ooru ni a wà, kí n tun wá da aṣọ bora bora a rárá o, mi ò kín ló, ìgbà òtútù nìkan ọyẹ́ ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, àpò ẹ̀yìn, mo máa ń gbé àpò ẹ̀yìn nítorí pé inú rẹ̀ ni mo máa ń kó àwọn nǹkan mi sí gẹ́gẹ́ bí í charger, gẹ́gẹ́ bí èrò Íńtánẹ́ẹ̀tì mi, bí i kọ̀m̀pútà, ẹ́, lápútọ̀ọ̀pù àti àwọn ìwé kọ̀ọ̀kan. Inú rẹ̀ ni mo máa ń kó wọn sí, nítorí náà mo ní àpò tí mo máa ń pọ̀n sí ẹ̀yìn.

Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro níbi iṣẹ́ kò ju wípé mo máa ń ṣe sùúrù lọ. Mo má ń ní ìfarabalẹ̀, mi ò kí ń kojú rẹ̀ pẹ̀lú gàrà gàrà. Ìsìn tí ẹ má ti rí ìṣòro ní ibi iṣẹ́, mi ò kí ń bínú, ara mi má ń balẹ̀. Bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro nìyẹn.

Owó tí mò ń gbà níbi tí mo ti ń ṣe iṣẹ́, ó jẹ́ owó tí mo lè sọ wípé ó tẹ́ mi lọ́rùn ní ìwọ̀n bá, ó, ó, ó sì dára tó. Gẹ́gẹ́ bí mo ṣe ń ná owó sí àwọn nǹkan tí mò ń ṣe, owó tí mò ń gbà ó odára.

Bẹ́ẹ̀ni, ní kété tí m bà ti wà ní ojú ọ̀nà tí mò ń wa ọkọ̀, ọjà ààbò ó jẹ́ ikan nínú àwọn ǹkan tí mò máa ń lo tí mo bá wà ní inú ọkọ̀ tí mo bá ń wa ọkọ̀ ní ojú ọ̀nà. Mo máa ń lo gan ní òrékòoré títí tí màá fi débí tí mò ń lọ.

Ìgbà tí ó kẹ́yìn tí mo kọ ìgbékalẹ̀ iṣẹ́, ó ti tóóó, ó ti pẹ́. Nítorí pé iṣẹ́ tí mo ò ṣe ní lọ́wọ́ yìí mo sì ń ṣe, mi ò tíì kúrò ní ibi bẹ̀. Nítorí náà kíkọ ìgbékalẹ̀ iṣẹ́ ó jẹ́ ǹkan tí mo ti kọ tó ti pẹ́. Mi n tíì kọ ìmíì níí, níí ọjọ́ tó, tó súnmọ́

Bí mo ṣe máa ń darí àwọn òṣìṣẹ́ ni wípé mo máa ń darí wọn pẹ̀lú ọgbọ́n àti òye. Mi kì í ṣe gara gara, mi kì í n ṣe bí ẹni tó já sí wípé ń kì í ise bọ̀ wọ́n lọ́rùn. Nítorí náà oníkálukú wọ́n lè máa ń ṣiṣẹ́ wọ́n pẹ̀lú ìdùnnú àti ìfọ̀kànbalẹ̀.

Ìrọ̀rí tí mo máa ń lò tí mo bá fẹ́ sùn, ìrọ̀rí ẹyọ kan péré náà ni. Ẹ̀ẹ̀kọ̀kan, ẹ̀ekọ̀okan ni mo máa ń lo méjì. Ìrọ̀rí ẹyọ kan péré, òun ni mo máa ń fi sùn tí mo bá ti fẹ́ sùn. Kò sí ohun tí mo fẹ́ fi ìrọ̀rí méjì ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Nítorí náà, ẹyọ kan ni mo máa ń lò.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Tí mo bá ń jà lọ àbí tí mo ń lọ sí òde àbí tí mo ń lọ sí àríyá. Tí ó bá ti já sí wípé mo ń lọ síbi kan tí kì í ṣe pé mo fẹ́ múra inú ilé, tó já sí wípé mo ń lọ sí ìgboro ni mo máa ń wọ fìlà.

Ìbọ̀wọ́, ìbọ̀wọ́ jẹ́ ǹkan tí mọ máa ń wọ̀ lẹ́ẹ̀kọ̀kan. Kìí ṣe ǹ tí mo máa ń wọ̀ ní gbogbo ìgbà, ẹ̀ẹ̀kọ̀kan ni mo máa ń wọ̀. Bóyá mọ fẹ́ tún àyíká ilé ṣe, kí n lè bá wọ̀, kò lè dáàbòbo ọwọ́. Nígbà tí mo bá fẹ́ tọwọ́ bọ àwọn ibi tó jẹ́ ibi ẹ̀gbin.

Orun ọ̀sán, ó jẹ́ orun kan tí mo máa ń sùn àmọ́ kò kí ń ṣe ní òrékòòré. Mo máa ń sun ọ̀run ọ̀sán nígbà tí ó bá já sí wípé alẹ́ mi ò ráyé sùn dáadáa. Tàbí kó já sí wípé orun ń kùn mí ní ọ̀sán nípa iṣẹ́ tí mo ti ṣe tó ti rẹ ara.

Ilé ìkàwé jẹ́ ibi tí mo máa ń lọ ní òorékòóré. Gbogbo ìgbà tí mo bá ní àǹfààní láti lọ sí ilé ìkàwé, ọ̀ ní mo máa ń lọ. Léyí tó já sí ìjẹta, ní ìjẹta òde òní mo sì lọ sí ilé ìkàwé láti lọ kà mení méjì nínú àwọn ìwé tó wà níbí bẹ́ẹ̀

Ǹto máa ń fún mi ní ìtara níbi iṣẹ́, òní kó já sí pé àwọn tí a jẹ́ wọ́n ń ṣe iṣẹ́ pọ̀ kí wọ́n máa farasiṣẹ́, kí iṣẹ́ náà kó dẹ́ pọ̀ tí ó wà nílẹ̀ kó wá já sí pé wọ́n fi iṣẹ́ náà wọ́n fi ń falẹ̀. Ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́. Ó wà nínú àwọn ǹkan.

Nípa gbígbọ́ podcast, podcast jẹ́ ǹkan tí mo máa ń gbọ́ ní òrèkóòrè. Láwọn èyí tó bá jẹ́ èyí tó ní ọgbọ́n nínú, mo máa ń gbọ́ podcast gan-an, mo máa ń farabalẹ̀ wowọn, mo sì máa ń fún, mo sì máa ń wáaye wíwo rẹ̀, mo máa ń wáaye fún un.

Nípa títí ìbòrùn, mi ò kí ń wọ ìbòrùn. Kí nìdí tí mi kì í fi ń wọ ìbòrùn? Ìdí náà ni wípé mi ò kí ń ṣe obìnrin, ọkùnrin ni mí. Kò dè ṣí n tí mo fẹ́ fi ìbòrùn wíwọ̀, kò ṣí n tí mo fẹ́ fi ṣe. Nítorí náà tí mo bá wà ní inú ilé àbí mo wà ní ìta, mi ò kí ń wọ ìbòrùn.

Ìpara jẹ́ ǹkan tí mo máa ń fi sí ara lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀ tán tí mo bá ti wẹ̀ tán, ní ìgbà tí mo bá wẹ̀, lẹ́yìn ìgbà tí mo bá wẹ̀, mo máa ń fi ìpara mo má a fi ń paara, ìpara wà nínú àwọn ǹkan tí mo máa ń lò. Lẹ́yìn ìgbà tí mo bá wẹ tán ní ojoojúmọ́, mo máa ń lo ìpárá.

Ìgbà tí mo máa ń gé irun mi, ó jẹ́ ìgbà tó jásí gé ọ̀rẹ̀kóòrè ni mo máa ń gé irun. Léètí ó máa ń wà ní ìgbà míì. Ní àárín ọ̀sẹ̀ méjì máa gé irun. Nítorí náà irun gígẹ̀ mi jẹ́ ìgbà tí mo máa ń gé ní ọ̀rẹ́kóòrè.

Mo máa ń ṣe ìpè fídíò, mo máa ń ṣe pẹ̀lú àwọn ará ilé tó bá já sí pé a ti ríra fún ìgbà tó ti pẹ́. A máa ń ṣe ìpè fídíò tí a bá ti fẹ́ sọ̀rọ̀. Pupọ̀lọpọ̀ ìgbà ìpè fídíò ni àjọ máa ń ṣe.

Bí mo ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, ó jẹ́ pé mọ máa ń bèrè lọ́wọ́ àwọn èèyàn tó bá ní tàbí kí n lọ sí ọjà láti lọ bèrè nípa rẹ̀, kí n lè bá rí ohun èlò tí mo fẹ́. Ó lè jẹ́ ohun èlò ìdáná, ó ṣì lè jẹ́ ohun èlò ohun tí mo fi ṣe iṣẹ́.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni wípé, púpọ̀ ninu àwọn àdéhùn mi, mi kì í jẹ́ kó pẹ́ kí n tó ṣe wọ́n. Nítorí náà, ṣíṣe ìrántí rẹ̀ kì í ṣe nǹkan tí mo nílò lọ títí, nítorí pé àdéhùn tí mo bá ṣe fún yan, mo máa ń tètè ṣe. Ẹ̀kejì ni pé mo máa ń kọ wọ́n sílẹ̀, mo sì máa ń fi sí ọkàn.

Bí mo ṣe máa ń rin ìrìn àjò lọ sí ibiṣẹ́, òun ní wípé mo máa ń gun ǹnkan ọkọ̀ mi tí mo bá ń lọ sí ibiṣẹ́, mo dè máa ń gba ojú ọ̀nà tó jásí wípé àwọn èèyàn máa ń tọ dáadáa, mi kì í ngba ojú ọ̀nà kan, mo dè máa ń mójú tó.

Bẹ́ẹ̀ni, mo ti ṣìna rí. Mo ti ṣí ọ̀nà tó yẹ kí n gba lọ sí ibi tí mò ń lọ padà. Mo ti ṣí irú ọ̀nà yẹn, mo ti ṣí gbà rí. Nítorí pé mo ṣẹ̀ṣẹ̀ dé agbègbè náà ni, mi ò tí ì mọ ojú ọ̀nà dáadáa. Nítorí náà mo ti ṣí ọ̀nà gbà rí.

Bí mo ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn ni pé mo máa ń gbà wọ́n gẹ́gẹ́ bí ọkùnrin. Bẹ́ẹ̀ ni, mo máa ń gbà wọ́n, máa gbá a mú dáadáa. Mi kì í bá à yàn lọ́wọ́, mi kì í gbà yàn ni ọwọ́ mú ni pẹ̀lú ọwọ́ fífú yẹ Mi kì í dé wọ́n ṣì ṣì má wọ́n náà o. Àwọn ọmọ máa ń gbá ọwọ́ won mú dáradára.

Owó àfikún fún àwọn òṣìṣẹ́. Bẹ́ẹ̀ ni, ní ẹ̀ẹ̀kọ̀kan tí ó bá já sí i pé àfojúsùn wa ni ilé iṣẹ́, ó jẹ́ ǹkan tí a lè bá, tó sì mú ìtẹ̀síwájú tó mú bá ilé iṣẹ́. Nígbà náà, àwọn òṣìṣẹ́ wọ́n máa rí àfikún owó wọn.

Ní ẹ̀kọ̀kàn, kì í ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń ṣiṣẹ́ ní àti ilé. To já sí pé iṣẹ́ tí o yẹ kí n ṣe ní ibi iṣẹ́, ilé ni màá ti ṣe. Nígbà tó bá já sí wípé iṣẹ́ yẹn ò pọ̀, tó sì jẹ́ pé ṣíṣe rẹ̀ láti ilé kò ní dí ìtẹ̀síwájú iṣẹ́, kò ní dà dúró.

Bẹ́ẹ̀ni, mo mọ ọkọ̀ wà dáadáa débi wípé mo mọ̀ bí mo ṣe lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú tí mo bá pàdé ọkọ̀ ní ojú ọ̀nà. Mo mọ ohun tí ó yẹ kí n ṣe, mo mọ ohun tí kò yẹ kí n ṣe. Mi ò ní bẹ̀rù, màá fi ara balẹ̀ lé tó jẹ́ kí n lè dá ọkọ̀ dúró ní tí máa dojú kọ ọkọ̀ mìíràn ní ojú ọ̀nà.

Orin tí mo fẹ́ràn jù ó jẹ́ orin Àpàlà. Irú àwọn orin yìí jẹ́ orin tó jásí wípé àwọn tó ti dàgbà tí wọ́n ti re kọjá lọ. Irú orin yìí ni wọ́n ń kọ, tó sì jásí pé àwọn àgbàlagbà ìsìnyín náà, irú orin yìí ni wọ́n fẹ́ràn láti máa gbọ́. Irú àwọn orin yẹn ni mò ń gbọ́, òun sì ni mo fẹ́ràn jù nínú orin.

Iyàrá tí mo fẹ́ràn jù nínú ilé mi, yàrá tí èmi àti ìyá mi tó ń sùn sí ná ni, ọ̀un ni ni iyàrá tí máa nífẹ̀ẹ́ sí jù nínú iyàrá tí ó wà nínú ilé. Kò sí iyàrá mi tí mo tún fẹ́ nífẹ̀ẹ́ sí, èyí tó tún wà ìta àwọn ọmọ àti iyàrá àlejò. Nítorí náà kọ́, ẹyo kan tí mo nífẹ̀ẹ́ sí jù náà ni.